Ṣé o mọ bí a ti ń pẹja? Ẹ kábọ̀ gbogbo yin. Lónìí, màá bá yín sọ̀rọ̀ nípa ìbéèrè kan tó ṣe pàtàkì gan. Ṣé mo mọ bí a ti ń pa-- bí a ti ń pẹja? Pẹja túmọ̀ sí iṣẹ́ tí a fi ń mú ẹja láti inú omi bí i òdò, adágún, adágún omi àti òkun. Iṣẹ́ yìí jẹ́ àpákan pàtàkì nínú ìgbésí ayé ọ̀pọ̀ eniá, pàápàá jùlọ ní agbègbè Yorùbá. Ní ìbẹ̀rẹ̀, ẹ jẹ́ ká mọ̀ pé ẹja jẹ́ oúnjẹ tó dára gan fún ara. Ó ní àmúradàgbà, fáítámì àti epo tó ń ràn wá lọ́wọ́. Nítorí náà, pẹja kì í ṣe iṣẹ́ ìgbàlódé nìkan, ó tún jẹ́ ìlànà láti rí oúnjẹ tó dára fún ìlera wa. Báwo ni o ṣe ń pẹja? Ọ̀nà púpọ̀ ló wà. Ọ̀kan nínú wọn ni lílo net, Awon Àwọn apẹja máa ń lọ sí òdò tàbí òkun, wọ́n á ti ju net sínú omi. Nígbà tí ẹja bá ti wọ inú rẹ̀, wọ́n á fà á jáde. Ọ̀nà míì ni lílo ọ̀pá pẹja, fishing rod. Níbi yìí, apẹja máa ń sọ kókò kan mọ́ ọ̀pá, àwọn sì a fi fi oúnjẹ kékeré tàbí kókó ìtàn mọ́ wọn láti fá ẹja Ṣé o mọ bí a ti ń pẹja? Lónìí a gbọdọ̀ sọ́ra kí a má bàá jẹ́ àyíká. A kò gbọdọ̀ lo ohun èlò tó lè pa gbogbo ẹja run. Cassite jẹ́ kí omi wá dúró mo mọ́. Pẹja tún jẹ́ ìṣe tó ń jẹ́ ká ní ìṣòro. Apẹja gbọdọ̀ dúró pé kó má sọ omi, kò sì mọ ìgbà tí ẹja ti máa jáde. Kò sí ẹni tó ń pẹja tí kò kọ́ ẹ̀kọ́ nípa ṣuuru àti ìfaradá. Ní àṣà Yorùbá, pẹja jẹ́ ìṣe tí a fi ń kọ́ ọmọdé láti mọ ojúṣe. Ọmọ tí a kọ́ sí pẹja máa n mọ bí a ti ń siṣẹ́ takuntakun láti rí oúnjẹ. Ó tún máa ń kọ́ wa nípa ìbáṣepọ̀ pẹ̀lú ayé, omi àti ẹranko inú omi. Ní ìparí, ìbéèrè wa ni pé ṣe o mọ bí a ti ń pẹja? Bá ṣe rí i, pẹja kì í ṣe kíkọ ẹja nìkan, ó ń jẹ́ ìṣe ìmọ̀, ṣuuru àti ìtẹ́lọ́rùn. Ó de ń ran wá lọ́wọ́ láti rí oúnjẹ, láti ní iṣẹ́ àti láti bó lára ìṣòro ìdílé. Mo Mo dupẹ̀ lowo yin fún àkókò yín. Mo ń retí pé báyìí ẹ ti mọ díẹ̀ nípa bí a ṣe ń pẹja àti ìdí tí iṣẹ́ yìí fi ṣe pàtàkì. Ẹ ṣé gan.

Nígbà wo ni o máa ń fà? Ẹ̀ka bọ̀ gbogbo yín lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ìbéèrè kan tó rọrùn ṣùgbọ́n tó ṣe pàtàkì gan. Nígbà wo ni o máa ń fà? Iyẹn ìgbà wo ni a fi ń ṣe iṣẹ́ wa? Ìgbà wo ni a fi ń kọ́ ẹ̀kọ́ àti ìgbà wo ni a fi ń, a fi ń sinmi? Ní gbogbo ọjọ́ wa, àkókò jẹ́ ohun tó ṣe pàtàkì. Bí a ṣe ń gbé àkókò wa dáadáa ni yóò pinnu bóyá a máa ṣe, a ṣe, a máa ṣe àṣeyọrí tàbí a máa pàdánù àfàárín. Àwọn kan máa ń ṣiṣẹ́ lọ́ rọ̀rọ̀ ní òwúrọ̀. Àwọn mí ì, àwọn mí ì, àwọn mí ì ń ṣiṣẹ́ ní dáadáa jùlọ ní alẹ́. Nítorí náà ìbéèrè nígbà wo ni a máa ń fà ó ń rọ̀ wá láti mọ ara wa dáadáa. Fún àpẹẹrẹ, èmi máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Nígbà yẹn ni ọkàn mi máa ń tutù. Ara sí rọrùn. Mo máa ń lo àkókò yẹn láti ká ìwé, kọ́ ẹ̀kọ́ tuntun tàbí ṣètò ohun tí mo máa ń ṣe ní ọjọ́ yẹn. Lẹ́yìn èyí, mo máa ń lọ sí iṣẹ́ tàbí ilé ẹ̀kọ́. Ni ọ̀sán, mo máa ń sinmi díẹ̀ mo tu ń jẹun. Ó ṣe pàtàkì kí a máa, kí a máa ṣe fi gbogbo àkókò wa ṣiṣẹ́ nìkan. Ara àti ọkàn tún nílò ìsinmi. Nígbà tí mo bá sinmi díẹ̀, mo máa rí pé mo tún ní agbára sí i. Nígbà tí́, ní alẹ́, mo máa ń lo àkókò fún ìdílé, ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí ìròyìn ara ẹni. Nígbà yẹn ni mo máa ń rántí ohun tí mo ṣe ní ọjọ́ yẹn. Mo sì ń wo ibi tí mò lè tún ṣe dáadáa sí i lọ́la. Ìtàn yìí fi hàn pé ìbẹ̀rẹ̀ nígbà wo ni o máa ń fà kì í ṣe ìbéèrè lásán. Ó ń kọ́ wa láti mọ ìgbà tí a ṣe ohun gbogbo ká máa, ká sì máa, ká sì mọ bóyá àkókò wa ló ń dáadáa, ló ń, ká sì mọ, ká sì mọ bóyá àkókò wa ń lọ dáadáa. Bí a bá mọ ìgbà tí a fi ń ṣiṣẹ́, tí a fi ń sinmi, tí a fi ń kọ́ ẹ̀kọ́, a ó rí pé ìgbésí ayé wa máa rọrùn sí i. Ni ìparí, mo fẹ́ kọ́ jẹ́ pé gbogbo wa máa bẹ̀rẹ̀ sí í bá bí ara wa wípé níbo ni o máa ń fà. Ṣé mò ń lo àkókò mi dáadáa? Ṣe mò ń fi àkókò sí ohun tó se pàtàkì? Bí a, bí a bá le dáhùn àwọn ìbéèrè wọ̀nyí, a ó lè tún, a ó lè tún ìgbésí ayé wa ṣe dáadáa.

Ṣé o máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ṣé o máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ lọ́pọ̀ ìgbà. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ìrìnsẹ̀ tí ó ṣe pàtàkì gan nínú ayé wa lónìí, pàápàá jùlọ nítorí pé ayé ti kún fún ariwo níbi iṣẹ́, nílé ẹ̀kọ́ tàbí níta gbangba. Ariwo máa n pọ̀ sí i, ó sì lè dá wa lọ́rọ̀ láti kọ, kọ ara wa jọ tàbí láti ronú ìjìnlẹ̀. Nígbà tí mo bá fi ẹ̀rọ ìdákẹ́jẹ́ sí etí mi, ó ń ràn mí lọ́wọ́ láti fojú kọ gbogbo ariwo tó wà yíká mi. Mo máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ púpọ̀ júlọ́, jùlọ nígbà tí mo bá n ka ìwé tàbí tí mo bá ń fẹ́ kọ́ ẹ̀kọ́ tuntun. Nígbà yẹn, mo fẹ́ kí ọpọlọ mi wá ní ìdákẹ́jẹ́, kí n lo, kí n lè lóye ohun tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ dáadáa. Bí mo bá gbá ariwo ọkọ̀, ìjọ̀, ìjọ̀ró àwọn ènìyàn tàbí orin tí mo ń kọ́nyàn, ó lè mú, ó lè yọ́ mi lẹ́nu. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ìdákẹ́jẹ́, mo lè yàn orin ìtura tàbí kí n pa ohun gbogbo rẹ̀. Pẹ̀lú ìdákẹ́jẹ́ tí ẹ̀rọ yìí ń fún mi, mo tún rí pé ó ń ràn mí lọ́, lọ́wọ́ nípa ìlera ọpọlọ. Nígbà mìíràn, ènìyàn lè rẹ gan nítorí wàhálà ọjọ́. Ní ìgbà tí mo bá fi ẹ̀rọ ìdákẹ́jẹ́ sí etí, kì í sì ń gbọ́ orin ìsinmi tàbí ìtàn aládùn, inú mi máa ń balẹ̀. Ó ń jẹ́ kí n gbàgbé ìṣòro díẹ̀. Ó tún fún mi ní àyè láti tun ara mi ṣe. Mo tún máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nígbà tí mo bá ń rin ìrìnàjò. Bí mo bá wà nínú ọkọ̀ akẹ́rọ̀ tàbí ọkọ̀ ojú irin, ariwo máa ń pọ̀ gan. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ìdákẹ́jẹ́, mo lè gbo orin tí mo fẹ́ ta, tí mo fẹ́ tàbí àdárùkọ podcast tí yóò ń kọ́ mi ní ohun tuntun. Nípa bẹ́ẹ̀, ìrìnàjò mi kò ní dà bí pé ó ń gùn jù, torí pé ọpọlọ mi ń ṣiṣẹ́ pẹ̀lú ohun tí mo ń gbọ́. Síbẹ̀ mo mọ̀ pé a gbọdọ̀ lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ pẹ̀lú ìṣọ́ra. Bí a bá fi, bí a bá fi sí etí wa ní ariwo púpọ̀ jù, ó lè ba, ó lè bá jẹ́ etí wa, ó lè bá jẹ́ etí wa. Nítorí náà mo máa ń dín ìrọ, ìrọ́ kú kí má bà jẹ́ ìgbọ́ràn mi. Mo tún mọ̀ pé kò dá kí a yà ara wa kúrò lọ́dọ̀ àwọn ènìyàn pátápátá. Nígbà mìíràn, a gbọdọ̀ bá àwọn mìíràn sọ̀rọ̀ ká sì gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ yíká wa. Ní ìparí, mo lè sọ pé bẹ́ẹ̀ ni mo máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ó sì jẹ́ àpá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Ó ń ràn mí lọ́wọ́ láti kọ ara mi jọ, láti sinmi àti láti kọ́ ẹ̀kọ́ dáadáa. Ṣùgbọ́n mo tún mọ̀ pé a gbọdọ̀ lo lọ́wọ́ pẹ̀lú imúlóye kí ó má bá jẹ́ ìlera wa tàbí ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn mìíràn. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ dá gan, ṣùgbọ́n ìwọ̀n, ìwọ̀ń túwọ́n sí i ni, ni kókó.

Ṣé ojú rẹ dára? Ẹ̀kaàrọ̀, ẹ̀kásàn tàbí ẹ̀kú alẹ́ gbogbo yín. Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ohun pàtàkì kan nínú ìgbésí ayé wa, ojú wa. Ní Yorùbá a máa ń béèrè pé ṣé ojú rẹ dára, èyí túmọ̀ sí pé ṣé ìran rẹ dà? Ṣé ojú rẹ ní ó ń ṣiṣẹ́ dáadáa? Ojú lè ojú jẹ́ ọ̀kan lára àwọn ara tó ń ṣe pàtàkì jùlọ nínú ara ènìyàn. Nípasẹ̀ ojú ni a ti ń rí ayé, a ti ń mọ ẹni, a ti ń ká ìwé, a ti ń ṣiṣẹ́ púpọ̀ nínú ìgbésí ayé wa. Bí ojú bá kò bá dára, ọ̀pọ̀ nǹkan yóò nírá fún wa. Ọ̀pọ̀ ènìyàn kì í mọ iye tí ojú wọn ṣe pàtàkì títí di ìgbà tí ìṣòro bá dé. Diẹ nínú wa kì í fọ ojú dáadáa, a sì máa ń fi ọwọ́ ìdìdọ̀ti kan ojú, díẹ̀ tún máa ń wo fóònù tàbí kọ̀npútà fún àkókó, ní pé láìsimi. Gbogbo èyí ló ń bá ojú ènìyàn jẹ́. Nítorí náà kí a lè ṣe láti jẹ́ kó dá pé ojú wa ń ṣiṣẹ́ dáadáa. Ni àkọ́kọ́ a gbọdọ̀ máa fọ ojú wa dáadáa nígbà gbogbo. Kí n kí a tó kàn ojú ẹ jẹ́ ká fọ ọwọ́ wa pẹ̀lú ọṣẹ àti omi. Ẹlẹ́ẹ̀kejì a má ẹ má sọ ẹ má ṣe wo fóònù tàbí tẹlifíṣàn fún púpẹ̀ fún púpẹ̀ jù. Bí o bá ń wo ìbòjú fún àkókó púpọ̀ ojú máa ń rẹ̀ ó sì lè bẹ̀rẹ̀ sí ń dùn. Ẹlẹ́ẹ̀kẹta jẹun dáadáa. Oúnjẹ tó ní àwọn fáítámììn bíì kárọ́tì, ẹ̀fọ́ alá aláwọ̀ ewé, ẹja àti ẹ̀so yóò ran ojú wa lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kẹrin ló lọ ṣe ya lọ ṣàyẹ̀wò ojú lọ́dọ̀ dókítà. Ka má ṣe dúró títí ka má ṣe dúró títí di ìgbà tí ojú bá tó ti burú gan. Ìtẹ̀síwájú ìlera ojú dá lórí àbojútó. Ní ìparí bí ẹnikẹ́ni bá béèrè lọ́wọ́ wa pé ṣé ojú rẹ dára, ẹ jẹ́ ká dáhùn ẹ jẹ́ ká lè dáhùn pé bẹ́ẹ̀ni ojú mi dára, mo sì ń bojútó ó. Nítorí pé ojú wa ní kókó sí ìgbésí ayé wa. Ẹ ṣeun púpọ̀ fún àkókó yín.

Nígbà wo ni o kẹ́yin kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ẹ̀karọ ekatan tàbí eku ale gbogbo yín. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ìrírí mi nípa ìgbékalẹ̀ iṣẹ́. Ìyẹn ìgbà tí a bá dúró sí iwájú ènìyàn láti ṣàlàyé ẹ̀rọ kan tàbí láti fihàn bí a ṣe fẹ́ ṣe iṣẹ́ kan. Nígbà tí, nígbà tó kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́, o jẹ́ níbi ìpàdé kan. Mo ní láti ṣàlàyé àwọn ẹ̀tọ́ kan tí ẹgbẹ́ wa fẹ́ lọ sí mú iṣẹ́ wa dára sí. Ni ìbẹ̀rẹ̀, inú mi bí mi díẹ̀ torí pé kò rọrùn láti dúró níwájú ọ̀pọ̀ ènìyàn ká máa sọ̀rọ̀. Ṣùgbọ́n mo pinu láti múra dáadáa. Mo kọ gbogbo àwọn kókó pàtàkì sílẹ̀. Mo sì ṣe ìdánwò sọ̀rọ̀ níwájú gidi. Mo tún bẹ̀rẹ̀, mo tún béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi kí ó gbọ́ ohun tí mo fẹ́ sọ kí ó sì fún mi ní àbá. Ni ọjọ́ tí mo fẹ́ ṣe ìgbékalẹ̀ iṣẹ́ mi, mo wọ aṣọ tó bojú mu. Mo sì lọ síbi ìpàdé, mo sì lọ síbi ìpàdé pẹ̀lú ìgboyà. Nígbà tí mo bẹ̀rẹ̀ síí sọ̀rọ̀, inú mi dùn pé àwọn ènìyàn ń fẹ́ tì í sí mi. Díẹ̀ lára wọn bẹ̀rẹ̀ ìbéèrè, mo sì dá wọn, mo sì dá wọn lóhùn bí mo ṣe le ṣe. Ni ìparí, mo rí i pé ìgbékalẹ̀ iṣẹ́ kì í ṣe ohun tí a gbọdọ̀ bẹ̀rù. O jẹ́ àǹfààní láti fi ọgbọ́n wa hàn, láti jẹ́ kí àwọn mi mọ ohun tí a le ṣe. Láti ìgbà yẹn lọ, mo ti pinu pé ní gbogbo ìgbà tí mo bá ní láti kọ ìgbékalẹ̀ iṣẹ́, màá múra dáadáa. Màá sì sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà nítorí pé ìmúra sílẹ̀ dáadáa ni kókó àṣeyọrí. Ẹ̀seun púpọ̀ fún àkókò yín.

Irú aṣọ wo ni o ń fẹ́ran wọ̀? Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí mo, tí mo fẹ́ran gan, aṣọ tí mo, tí mo máa ń wọ̀. Gbogbo ènìyàn ní irú aṣọ tí wọ́n fẹ́ran. Díẹ̀ fẹ́ran aṣọ àtijọ́, díẹ̀ fẹ́ran aṣọ ìgbàlódé ní ti tẹ̀mi, mo fẹ́ran aṣọ tó, tó rọ̀ mí lá-- tó rọ̀ mí tó sì máa ń jẹ́ kí n rí ìtùnú ní gbogbo ìgbà. Mo fẹ́ran láti wọ t-shirt àti ṣòkòtò jíìnì, wọ́n rọ̀ mí láti wọ̀, wọ́n sì bojú mi fún ọ̀pọ̀ ibi tí mo bá ń lọ. Nígbà tí mo bá ń lọ síbi iṣẹ́ tàbí síbi ìpàdé pàtàkì, mo máa ń wọ aṣọ tó dára síbi ìbúba, ṣọ́ọ̀sì àti sọ́ọ́ràlì. Tàbí aṣọ àṣà Yorùbá gẹ́gẹ́ bí agbádá tàbí agbádá kékeré. Mo tún fẹ́ran aṣọ tó mọ́ tó sì jẹ́ tuntun. Mi ò fẹ́ran aṣọ tó bàjẹ́ tàbí tó kù fún àbùkún. Ní gbogbo ìgbà, mo máa ń fọ aṣọ mi dáadáa, mo sì máa ń tọ́jú wọn kí wọ́n lè pé. Àwọn aṣọ tún je pàtàkì fún, fún mi. Mo fẹ́ran àwọ̀ funfun, búlúù àti dúdú. Àwọn wọ̀nyí ó ń, ọ́n jẹ́ kí n dá bí ẹni pé mo mọ̀, mo mọ́, mo sì ń rí ìgbéyàwó nínú wọn. Nígbà tí mo bá wọ aṣọ tí mo fẹ́ran, inú mi máa ń dùn, mo sì máa ń ní ìgboya láti bá ènìyàn sọ̀rọ̀. Aṣọ kì í ṣe pé kí a fi ara bo nìkan, ó tún jẹ́ ọ̀nà tí a fi ń fi ara wa han sí ayé. Ní ìparí, irú aṣọ tí mo fẹ́ran wọ̀ ni aṣọ tó mọ́, tó jẹ́ rọ̀ mī, tó sì bojú mu fún ibi tí mo bá ń lọ. Ẹnikẹ́ni kì í fẹ́ já ju pé aṣọ tí wọ́n ń jẹ́ kí wọ́n rí dáadáa. Ẹ ṣe pùpọ̀ pupo fún àkókò yín.

Ṣé orí máa ń fọ́? Ẹkaro, ẹ̀kasan, ẹ̀ku alẹ́. Gbogbo yín ló mi, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ohun tó ohun kan tí ọ̀pọ̀ ènìyàn ti ní ìrírí rẹ̀ rí. Ìfọ́rí tàbí bí a ṣe ń sọ ní Yorùbá ṣe orí ń fọ́ ni. Ọ̀pọ̀ ìgbà orí lè máa fọ̀ orí lè máa fọ́ wa nítorí ọ̀pọ̀ nǹkan. Àkọ́kọ́, ìrọ́ra ọpọlọ lè wa nítorí àìsimi tó pé nígbà tí a nígbà tí a kò bá sùn dáadáa tàbí tí a bá ti ṣẹ́ púpọ̀ láìsimi orí lè bẹ̀rẹ̀ sí ní dùn. Ẹlẹ́ẹ̀kejì, a jẹun dáadáa lè fa ìfọ́rí bí a bá kó kó oúnjẹ sílé sílẹ̀ fún àkókò pípẹ́ tàbí tí a kò bá mú omi tó ara wa lò lè sọ pé mo nílò ìtọ́jú orí sì lè dá wa lóhùn pẹ̀lú ìrọ́ra. Ẹlẹ́ẹ̀kẹta, ìrọ́ra orí lè wa láti ó lè wá láti inú inú ìbànújẹ́. Ìrọ́ra ọkàn tàbí ìrònú púpọ̀ nígbà tí nígbà tí a bá ń ronú jù tí a bá ń ṣàníyàn nípa ayé ayé iṣẹ́ tàbí ẹbí ọpọlọ, ọpọlọ lè rẹ̀ ó sì lè bẹ̀rẹ̀ sí ní fọ̀. Ṣùgbọ́n kí ni a lè ṣe bí orí bá ń fọ́ wa? Àkọ́kọ́ a gbọdọ̀ sinmi dáadáa. Ẹ̀sùn ṣó jẹ́ pé ó jẹ́ kóko. Kí a má ṣe fi gbogbo àkókò wa ti iṣẹ́ nìkan ká túń fún àkókò sílẹ̀ fún ara wa. Ẹlẹ́ẹ̀kejì, ó yẹ kí á máa jẹun dáadáa kí ó máa mú omi tó pọ̀. Oúnjẹ tó da àti mú omi púpọ̀ ó ń jẹ́ kí ara wa ti iṣẹ́ dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta, bí mo rọ̀ díẹ̀ bí kò bá lè jáde lọ sáré díẹ̀ tàbí ṣe eré ìdárayá, èyí ń jẹ́ kí ẹ̀jẹ̀ rìn dáadáa nínú ara ó sì ń rú ọpọlọ. Ẹlẹ́ẹ̀kẹrin, jí ìrònú kù kí ó má bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ní pé ohun tó ń bá ojú tó ń bá ọ lóju. Bí a bá pa gbogbo ìṣòro mọ́ sínú ara àti ọpọlọ, a máa ń fẹṣí pẹ̀lú ìrọ́ra. Nígbà mí orí máa ń fọ́ mi ṣùgbọ́n mo ti kọ́ ẹ̀kọ́ pé nígbà tí mo bá ń sinmi tí mo bá ń jẹun dáadáa tí mo bá ti ń dín dín ìrònú kù orí mi máa túra. Ní ìparí bí ẹnikẹ́ni bá béèrè lọ́wọ́ wa pé ṣe orí máa ń fọ́ ọ? A lè sọ pé bẹ́ẹ̀ni ṣùgbọ́n mò ń bí wọn láti bojútó ara mi dáadáa. Ẹ ṣéun púpọ̀ fún àkókò yín.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ni àkọ́kọ́, ẹ̀rọ ìgbésókè rọ wá lọ́wọ́ púpọ̀ nínú ẹ̀kọ́ àti ìmọ̀, ìmọ̀ ẹ̀rọ. Ni ìgbà tí, ní ìgbà àtijọ́ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lọ sí ilé ìwé tàbí wa ìwé púpọ̀ nínú, nínú ìkàwé. Ṣùgbọ́n lónìí pẹ̀lú fóònù alágbèéká kọ̀ǹpútà àti ìkànnì ayélujára a lè kẹ́kọ̀ọ́ ohunkóhun láì kúrò nilé wa. A lè wo fídíò ìkànnì, ka akọ̀nu, akọ̀nu lórí ìkànnì àti bá àwọn olùkọ́ wa sọ̀rọ̀ lórí ayélujára. Èyí ń mú kí ẹ̀kọ́ rorún yára tí ó ti ń kún fún àǹfààní. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀rọ ìgbésókè tí má ń mú ìbánisọ̀rọ̀ rọrùn gan. Ni ìgbà àtijọ́ ẹni tó bá, ẹni tó bá fẹ́ bá ẹlòmíràn sọ̀rọ̀ tí ó jìnnà, ó gbọ́dọ̀ kọ lẹ́tà tàbí rán ìròyìn pẹ̀lú aṣojú. Ṣùgbọ́n lónìí a kàn ń lo WhatsApp, Facebook, Instagram tàbí, tàbí ìpè fídíò. Ni ìṣẹ́jú díẹ̀ a lè rí ojú ara wa gbọ́. Lónìí, ní ìṣẹ́jú díẹ̀ a lè rí ojú a gbọ́ ohun tí ara wa, gbọ́ ohun ara wa ká sì bá ara wa sọ̀rọ̀ láì si ìṣòro. A lè lo WhatsApp, Facebook, Instagram. Ìyẹ́n kí ń mú ìbáṣepọ̀ wa pọ̀ sí i ká sì súmọ́ ara wa dáadáa. Kẹ́, ìkẹta nínú, nínú iṣẹ́ àti òwò, ẹ̀rọ ìgbésókè yìí ti, ti yí yo ọ̀pọ̀ ǹkan padà. Ẹ̀rọ ìgbésókè yìí ti, ti yí ọ̀pọ̀ ǹkan padà. Ọ̀pọ̀ ènìyàn lónìí ń ṣiṣẹ́ lórí ayélujára bí tita, bí tita nkan lórí ọjà orí-ìkàni, kọ́ iṣẹ́ kọ̀ǹpútà tàbí ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníṣẹ́ akọ̀nu content creator. Ẹ̀rọ ìgbésókè ti dí, ti dá iṣẹ́ tuntun sílẹ̀. Ó sì ti ń mú kí ọ̀pọ̀ ènìyàn rí owó tí wọ́n fi ń gbé ayé, wọ́n kò sì bẹ̀erẹ̀ pé ayé ó ní nọ́mbà sí, sí ìlẹ̀kùn, sí àǹfààní tuntun fún wa. Pẹ̀lú ìdáráyà náà ẹ̀rọ ìgbésókè tún jẹ́ kó rọrùn fún wa láti sinmi àti rẹ́rìn. A lè wo fíìmù, gbọ́ orin, ṣeré, ṣeré kọ̀ǹpútà tàbí ka ìtàn lórí ayélujára. Ni ìgbà tí a bá rẹ́ nínú iṣẹ́, a lè lo ẹ̀rọ ìgbésókè láti turaká ka sì tura wa ṣe. Ṣùgbọ́n bí mo ṣe fẹ́ràn ẹ̀rọ ìgbésókè, bẹ́ẹ̀ ni mo tún pé, mo tún mọ̀ pé ó ní àìlèra díẹ̀. Bí a kò bá sọ́ra a lè lo àkókò jú bọ́ ṣe yẹ ló lọ lórí fóònù tàbí kọ̀ǹpútà. Ó tún lè fa ìṣòro ìlera bí ifarapa ojú, ìrọra ẹnu tàbí ìbànújẹ́ ọpọlọ. Kí ni ìtumọ̀ èyí? Ó tún mọ̀ sí pé a gbọ́dọ̀ lọ, a gbọ́dọ̀ lo ẹ̀rọ ìgbésókè pẹ̀lú imulóyè àti ìdíwọ̀n. Nítorí náà èmi ti kara mi mo fẹ́ràn ìgbésókè. Ni ìparí mo fẹ́ sọ pé ìgbésókè dára gan, ṣùgbọ́n a gbọ́dọ̀ lo òna tó da.

Ṣé o fẹ́ràn rí n àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rí n àtẹ̀gùn gan. Rí n àtẹ̀gùn jẹ́ ohun tí mo máa ń ṣe lọ́pọ̀ ìgbà. Pápàá ni, pápàá ni àkókò tó máa ń bá fẹ́ sí mi, tí bá fẹ́ sí mi ro nú jílẹ̀ tàbí mú ara mi dára. Nígbà tí mo bá ń rí àtẹ̀gùn, inú mi máa ń dùn, inú mi sì máa ń balẹ̀. Rí àtẹ̀gùn kì í ṣe fún ìdárayá nìkan, ó tún lè jẹ́ ohun tó dára fún ìlera. Nígbà tí a bá ń rín, ẹ̀jẹ̀ máa ń rìn dáadáa nínú wa, nínú ọpọlọ sì má ń sì sì má ń tutù. Mo rí i pé ní gbogbo ìgbà, ìgbà tí mo bá ń rín àtẹ̀gùn, ẹ̀rọ ẹ̀rọ inú mi máa ń mọ́, mo sì máa ń rí ojútùú sí àwọn ìṣòro tí mò ń rò lórí. Mo tún fẹ́ràn rín àtẹ̀gùn nítorí pé mo lè wo àyíká dáadáa. Mo lè wo àwọn igi, ọ̀dọ́ ilé àti àwọn èèyàn tó ti ń ṣiṣẹ́. Gbogbo èyí máa ń fún mi ní ìtàn ìmisí tuntun. Ó máa ń jẹ́ kí, ó máa jẹ́ kí n mọ pé ayé kún fún ẹ ẹ̀wà kò dá níbi tí a kò rò pé ẹ̀wà wà. Nígbà mi mo máa ń rí àtẹ̀gùn pẹ̀lú ọ̀rẹ́ mi tàbí àwọn ará ilé mi. Nígbà bẹ a máa ń bá ara wa sọ̀rọ̀, a máa ń rẹ́rìn-ín a sì máa ń pin iriri wa. Èyí máa ń mú ìbáṣepọ̀ wa lágbára sí i. Rírin àtẹ̀gùn rírin àtẹ̀gùn pọ̀ mọ́ ìbànújẹ́ kúrò lọ́kàn. Ó sì máa ń mú àyò wọ nú. Ní ti ara mi, mo fẹ́ràn láti rí ni àtẹ̀gùn ní òwúrọ̀ tàbí ní alẹ́ tí orú kò pọ̀. Ní òwúrọ̀ afẹ́fẹ́ máa ń tutù, àyíká sì máa ń dákẹ́. Nípa bẹ, mo lè gbó ohun ohun rẹ̀ tí mo lè rí bí orin ṣe ń yọ̀. Gbogbo èyí máa ń jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún iye. Rírin àtẹ̀gùn tún tún kọ́ mi ní ìfaradà. Kò sí kò sí bí iṣi arís ara ṣe rí. Mo máa ń gbìmọ̀ láti rí díẹ̀ díẹ̀. Bí mo ṣe ń rí lọ́jọ́ lọ́jọ́ dẹ̀ ọ̀jọ̀ ará mi máa ń lágbára sì, ìfarapa sì máa ń dínkù. Mo tún rí pé àtẹ̀gùn ń jẹ́ kí sun dáadáa ní alẹ́. Nítorí náà mo lè sọ pé àtẹ̀gùn jẹ́ àpakàn nínú ìgbésí ayé mi. Ó ń ràn mí lọ́rọ́ nípa ìlera, nípa ọpọlọ àti nípa ìbáṣepọ̀ pẹ̀lú àwọn mi. Mo máa ń gba gbogbo ènìyàn níyànjú pé kí wọ́n máa rí n àtẹ̀gùn. Kò dá bí ó tilẹ̀ jẹ́ pé kí ẹ kì í ṣe jìnnà kì í ṣe jìnnà. Díẹ̀ díẹ̀ ni yóò ṣe àyípadà ńlá. Ní ìparí, bí ẹ bá bi mí pé, "Ṣé o fẹ́ràn àtẹ̀gùn?" Èmi ó dáhùn pé, "Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rí n àtẹ̀gùn gan." Nítorí pé ó ń mú ara mi, ọpọlọ mi àti ọkàn mi dára.

Ṣe o mọ bi a ti n da ọkọ duro ni ijojukoju? Loni mo fẹ ba yin sọrọ lori koko kan to ṣe pataki gan ninu igbesi aye wa. Paapaa julọ fun awon ti n wa kọ ọkọ. Koko naa ni, ṣe o mọ bi a ti n da ọkọ duro ni ijojukoju? Ijojukoju sunmọ si akoko ti isoro ba sẹlẹ lojiji ti a si gbọdọ ṣe igbesẹ kíákíá lati dabo ara wa ati awon mi. Nigba mi, ọkọ le ni, ọkọ le ni isoro bii pe bereki ko si ṣe dada, taya bajẹ tabi enjini ku lojije. Nigbabe, imọ wa, nigbabe imọ wa nipa bi a ṣe le da ọkọ duro dada le gba ẹmi la. Igbese akọkọ ni pe, ma ṣe, ma ṣe bẹru bi idojukoju ba ṣẹlẹ. Ohun ti o ṣe pa-pataki julọ ni pe, kaje ka, ka jẹ alayọri ọpọlọ, ka ṣera rere o ni. Bi o ba, bi o ba bẹru ju o le ṣe igbe-igbesẹ ti ko, ti ko da. Igbese ni, igbe-igbesẹ keji ni pe, din iyara ọkọ ku di e di e. Maṣe, maṣe ṣe, ma, maṣe tẹ bereki gidigidi lojiji. Ayafi ti o ba, ayafi ti o ba ṣe pataki gan. Dipọ bẹẹ, din gasi ku, jẹ ki ọkọ ma rọra dake. Igbese kẹta lori itọna kilo. Iyẹn ni, iyẹn kọ wa, iyẹn kọ awọn awakọ mi mọ pe isoro kan wa ki wọn si ya kuro lodọ rẹ. Igbese kẹrin, ti ọkọ si apa ọpọna diẹdiẹ. Bi o ba le ṣe, yi ọkọ si ẹba, ẹba ọpọna. Ko ma bajẹ jẹ irin ajo awọn mi. Igbese karun, lo bereki ọwọ pẹlu imura. Maṣe fa lojiji gan. Fa diẹdiẹ ki ọkọ le dake lai yipada tabi lai ṣubu. Lẹhin ti ọkọ ba duro patapata, pa enjini jade lodọ ọkọ dada ki o si duro nibi ti o le, ti o labọ. Ti o ba ni ami ikilo, woni triangle, gbe e silẹ ni ẹyin ọkọ lati jẹ ki awọn awakọ mi rii. Ni ipari mo fẹ sọ pe, imọ ni agbara. Bi a ba mọ bi a ṣe le da ọkọ duro ni idojukoju, a le dena ijamba, a si le gba ẹmi wa ati awọn mi la. Nitori naa ẹjẹ ka ka, ẹjẹ ka ma ka kọ ẹkọ si nipa iwakọ to da ati aabo lori ọpọna. Mo dupe lọpọlọpọ fun akọkọ yin.

Àwọn ojú ọ̀pọ̀ ayélujára wọ́n ni o wà. Àwọn ojú ọ̀pọ̀ ayélujára wọ́n ni o wà. Ìtúmọ̀ rẹ̀ ni pé, irú àwọn pépè, pẹpẹ tàbí pílátífòòmù wọn ni a nílò, a ní lórí ìkànnì ayélujára. Ni àkókò ìṣìnṣìn yìí, ayélujára ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé wa. A máa ń lò wọ́n fún ẹ̀kọ́, fún ìbánisọ̀rọ̀, fún ìṣòwò àti fún ìdárayá. Ìdí nìyẹn tí ó fi ṣe pàtàkì, tí ó fi tẹ ipa kẹ̀ kí a mọ àwọn ojú ọ̀pọ̀ ayélujára tí ó wà. Àkọ́kọ́ ni, ní àwọn ojú ọ̀pọ̀ ìbánisọ̀rọ̀. Ìyẹn tuntun jẹ́ social media. Àwọn àpẹẹrẹ ni Facebook, WhatsApp, Instagram, Twitter àti TikTok. A ń lò wọ́n láti bá ọ̀rẹ́ wa àti ẹbí sọ̀rọ̀, pín àwọn fíìmù àti ìròyìn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ojú ọ̀pọ̀ ẹ̀kọ́, educational platforms. Àwọn bíi Google, Google Classroom, Coursera, Khan Academy àti YouTube fún ẹ̀kọ́. Wọ́n ń rọ̀ wá lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ láìsí ilé ìwé lásán. Ẹ̀kẹta ni àwọn ojú ọ̀pọ̀ ìṣòwò àti ìtajà. Ìtúmọ̀ ni e-commerce. Àwọn àpẹẹrẹ ni Jumia, Konga, Amazon àti eBay. Nibiyi tí a ti ń ra tàbí a ti ń ta ohun èlò lórí ayélujára. Ẹ̀kẹrin ni àwọn ní ojú ọ̀pọ̀ ìròyìn. Àwọn ojú ọ̀pọ̀ bíi BBC, CNN, Punch, Vanguard àti Channels fún wa ní ìròyìn láti gbọ́ agbègbè ayé. Ẹ̀karùn-ún ni àwọn ojú ọ̀pọ̀ ìdárayá. Ìtọ́ni tí a ń pè ní entertainment platform. Àwọn bíi Netflix, Spotify, Boomplay, Audiomark. Wọ́n ka, wọ́n jẹ́ ká wo fíìmù, gbọ́ orin àti gbádura, gbádùn ara wa. Síbẹ̀ pẹ̀lú gbogbo àfààní wọ̀nyí, a gbọdọ̀ rántí pé ayélujára tún ní ẹ̀wù rẹ̀. A gbọdọ̀ sọ́ra pẹ̀lú ohun tí a ń pe, ẹni tí a bá ń, bá sọ̀rọ̀ bí a ti lè, bí a ṣe ń lo, bí a ṣe ń lo àkókò wa lórí rẹ̀. Ìlò tó péye, tó péye ni yóò mú àfààní bá wa ju ìpàrá lọ. Ni ìparí, àwọn ojú ọ̀pọ̀ ayélujára pọ̀ gan. Ọ̀kọ̀ọ̀kan sì ń, ọ̀kọ̀ọ̀kan sì ní ipa tirẹ̀ nínú ìgbésí ayé wa. Bí a bá lọ, bí a bá lò wọ́n dáadáa, wọn lè ràn wá lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́, ṣiṣẹ́ àti gbádùn ayé. Modupẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àkókò yìí. Ẹ ṣe gan.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Sé ẹ ti rántí bí ọjọ́ ṣe máa ń rí nígbà, níbi iṣẹ́ nígbà tí a bá dé, a bá dé lọ́fíìsì lọ́la. Ọ̀pọ̀ wa, ọ̀pọ̀ wa kì í ṣe tán pátápátá nìkan kan. Ọ̀pọ̀lọ́ wa sì ń jí ara titun wẹ. Nígbà yẹn ni ọ̀pọ̀ ènìyàn fí ń lo sí, fí ń lo, fí ń lọ sí coffee gẹ́gẹ́ bí ohun tó yẹ kí yóò jí wọn sílẹ̀. Ní tìtẹ̀ mi, mo máa ń mu coffee níbi iṣẹ́, ṣùgbọ́n kì í ṣe lójoojúmọ́. Ni àwọn ọjọ́ tí mo bá rí pé ara mi rẹ gan tàbí tí mo ní iṣẹ́ púpọ̀ láti ṣe, coffee máa ń ràn mí lọ́wọ́. Ó máa ń jẹ́ kí n túbọ̀ jí, kí n ṣe, kí n sì lè dojú kọ iṣẹ́ mi dáadáa, kí n sì lè dojú kọ mi iṣẹ́ mi dáadáa. Coffee náà ní ànfàní púpọ̀. Ó mú kí ọ̀pọ̀lọ siṣẹ́ yára yára, ó sì ń jẹ́ kó rọrùn fún wa láti ronu jinlẹ̀. Níbi iṣẹ́, ìdí ni pé ọ̀pọ̀ ènìyàn fí ń fẹ́ coffee. Nígbà tí a bá ń mu, a máa rí pé ìfaradà wa pọ̀ síi, a sì le ṣiṣẹ́ pẹ́ jù tẹ́lẹ̀ lọ láì rẹ gan. Ṣùgbọ́n kò dá kí a jẹ ẹrú, ẹrú coffee. Bí a bá ń mu coffee jù, ó lè ní àbájáde burúburú, búburú, ó lè má, ó lè mú, ó lè mú kí a máa ní ìṣòro oorun, oorun, kí a máa ní ìrora inú tàbí kí ọkàn wa máa yára lo ju bóyé ẹ síyẹ lọ. Nítorí náà, ohun gbogbo nílò, ohun gbogbo nílò ìwọ̀ntúnwọ̀nsí. Níbi iṣẹ́, mo tún rí pé coffee máa ń jẹ́ ohun tí ó ń sọ àwọn ẹlẹ́gbẹ́ pọ̀. Nígbà tí a bá lọ sí, lọ síbi tí a ti fẹ́ ṣe coffee pọ̀, a máa ń bá ara wa sọ̀rọ̀ díẹ̀. A máa ń rẹ́rìn-ín, a sì máa ń mọ́ ara wa dáadáa. Ẹ̀yin mú àjọṣẹ́ dára síi níbi iṣẹ́. Síbẹ̀ kì í ṣe gbogbo ènìyàn ni ó, ni ó fẹ́ coffee. Àwọn mìíràn fẹ́, àwọn mìíràn fẹ́ ti omi gbígbó, omi gbígbóná tàbí omi tútù gbẹrẹ. Ohun pàtàkì ni pé kaluku mọ ohun tí ara, ara rẹ̀ fẹ́ àti ohun tí ara rẹ̀ lè gbà. Ní ìparí, mo lè sọ pé bẹ́ẹ̀ ni mo máa ń mu coffee níbi iṣẹ́ ṣùgbọ́n mò ń mú ní ìwọ̀ntú, ìwọ̀ntúnwọ̀nsí. Coffee ń ràn mí lọ́wọ́ láti di láti dojú kọ iṣẹ́ mi àti láti bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣépọ̀ dáadáa. Ṣùgbọ́n mo tún mọ̀ pé ilé ara mi ṣe pàtàkì jù gbogbo rẹ̀ lọ. Nítorí náà, mo máa, mo kì í, mo kò kí jẹ́ kí coffee di ohun tí mo fi ń gbé ayé mi kalẹ̀.

Omi tó máa ń mú lójojúmọ́ pọ̀ tó. Ẹ̀yin olùgbọ́ mi, mo kí yín lónìí. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí mú mi lójú ayọ̀ ní ìgbésì ayé mi lójoojúmọ́. Ìgbésì ayé kì í rọrùn ṣùgbọ́n Ọlọ́run máa ń fi ohun jíẹ̀jẹ̀ hàn wá tí ń jẹ́ kó dùn, tí ń jẹ́ kó dùn láti máa dì lójojúmọ́. Ọ̀kan lára ohun tí ó mú mi lójú ayọ̀ jùlọ ni ẹbí mi. Ni gbogbo ìgbà tí mo bá rí bàbá mi, ìyá mi àti àwọn arákùnrin àti arábìnrin, inú mi máa n dùn gan. Àti, àti mo bá, inú mi máa dùn gan. Wọ́n ń fún mi ní agbára wọn tí wọ́n máa ń ràn mí lọwo nígbà tí mo bá ń ronú tàbí mo bá ń rẹ̀. Ẹbí ní ìpìlẹ̀ ìgbésì ayé torí bí ilé bá da gbogbo ǹkan mìíràn á rọrùn. Ẹ̀kéjì ni ọ̀rẹ́ rẹ, ọ̀rẹ́ rere. Ọ̀rẹ́ tó da kì í jẹ kó da lójú ayé nìkan. Ọ̀rẹ́ tó da kì í jẹ kó da lójú ayé nìkan, ó tún jẹ́ kó rí ìtàn ìgbésì ayé ní ojú ọ̀nà tuntun. Nígbà tí mo bá, bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀, ta bá ń rẹ́rìn-ín, ti a bá ń pín rère nu wa, inú mi máa ń dùn gan. Ọ̀rẹ́, ọ̀rẹ́ rere, ọ̀rẹ́ rere ń kọ́ni, ọ̀rẹ́ rẹ kò ní tó ní ìtọ̀nà, ń sì ràn wá lọ́wọ́ láti di ẹni tó dára jùlọ. Ohun tí, ohun tí ń mú mi lójú ayọ̀ ni ẹ̀kọ́ àti ìmọ̀ tuntun. Mo fẹ́ràn láti kọ́ ẹ̀kọ́ láti mọ ohun tuntun láti sára rí ayé. Ni gbogbo ìgbà tí mo bá kọ́ ohun tuntun, inú mi máa ń, inú mi máa ń dùn pé mo ní, mo ń dàgbà lọ́kàn àti lọ́gbọ́n. Ẹ̀kọ́ ní ìmọ́lẹ̀ ẹni tí kò bá ní ìmọ̀ ayé á sọ̀rọ̀ fún. Pẹ̀lú èyí, ìlera tún jẹ́ ohun tí mọ mú mi tó mú mi lójú ayọ̀. Nígbà tí mo bá di lójoojúmọ́ tí ara mi bá da, tí mio bá ṣàá tìn ní àìsàn, mo máa ń dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìlera ni nítorí ẹni tí kò bá ní ìlera kò lè gbọ́ gbogbo ohun tí ayé ti fún un. Ìdí ni ti mo fi máa ń gbi mọ láti jẹun dáadáa láti sinmi láti yágò fún ohun tí ó lè bá ara jẹ. Ohun mi, ohun mi tí ń, ohun mi tí ń jẹ́ kó dùn mọ́ mi ni ìrètí àti àlá ọjọ́ iwájú. Mo ní àlá, mo sì ní ẹ̀tọ́ fún ayé mi. Ni gbogbo ìgbà tí mo bá ronú nípa ibi tí mo fẹ́ dé, inú mi á kún fún ayọ̀ àti ìtàra ré tí ń jẹ́ kó rọrùn fún mi láti farada ìṣòro torí mo mọ̀ pé ọjọ́ ọ̀la lè dára ju òní lọ. Ni ìparí, ni ìparí, ohun tí ń mú mi lójú ayọ̀ ni nínú ìgbésì ayé ni ẹbí, ọ̀rẹ́ rere, ẹ̀kọ́, ìlera àti ìrètí ọjọ́ iwájú. Gbogbo wọn jẹ́ kó ko, gbogbo wọn jẹ́, wọn jọ, gbogbo wọn jọ jẹ́ kó dùn mi, dùn mọ́ mi láti máa jì lójoojúmọ́. Mo gbà pé gbogbo wa ní ohun tí tó ń mú wa lójú ayọ̀. Ó kàn jẹ́ pé, ó kàn jẹ́ pé a gbọdọ̀ mọ̀, a gbọdọ̀ ma mọ̀ọ́ kasidúbẹ́ fún un.

Ṣé o fẹ́ràn wíwo àwọn oòrùn ìràwọ̀? Ẹ káàárọ̀, ẹ̀ káàsán, ẹ̀ kú alẹ́ gbogbo yín o. Loni mo fe bayin sọ̀rọ̀ nípa ohun nkan to daa gan, ti o si n faa inú wa dùn, wiwo àwọn ìràwọ̀ ni oru ìbéèrè mi pé ṣe o fẹ́ràn wíwo àwo wọn, o fẹ́ràn wíwo àwọn, àwọn ìràwọ̀? Nígbà ti alè ba ti su ti oru bati dakẹ a ma n ri ọrun kun fún imọlẹ keekeke ti a n pe ni ìràwọ̀. Díẹ̀ lára wọn yóò díẹ̀ sí i tán bíi pé wọ́n ń rọ̀rọ̀ bíi wúrà. Nígbà tí mo bá ń wò wọ́n, inú mi má ń balẹ̀. Ó má ń jọ mi bíi pé ayé kéré gan an. Ṣùgbọ́n Ọlọ́run tó dá ayé pọ̀ gan an. Wíwo àwọn ìràwọ̀ kì í ṣe eré lásán. Ó kàn wá nípa sùúrù àti ìrónújílẹ̀. Nígbà tí o bá dúró níta, o wo, o ń wo ọ̀run, o má ń rántí pé ayé, ayé ń lọ. Akọ́kọ́, àkókò ń lọ. Asi gbọdọ lo àkókò waa daada. Ó tún ń jẹ́ kó rọrùn fún wa láti ronu nípa ìgbésí ayé wa, àfojúsùn wa àti ohun tí a fẹ́, a fẹ di lọ́jọ́ iwájú. Ní àṣà Yorùbá, àwọn àgbà wa máa ń lo ìràwọ̀ gẹ́gẹ́ bí àmì. Wọn máa ń wo ọ̀run láti mọ bí àkókò ọjọ́ tàbí àkókò ìkórè ṣe ń bọ̀. Nípa bẹ́, ìràwọ̀ kì í ṣe ìmọ́lẹ̀ lásán. Wọ́n jẹ́ àpákan nínú ìtàn àti ìmọ̀ ìgbaniwà. Pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì, a ti mọ pé, a ti mọ pé ìràwọ̀ kì í ṣe díẹ̀ díẹ̀. Ó ń jẹ́ ayé ńlá tó ń jìǹn gan sí wa. Díẹ̀ nínú ìmọ́lẹ̀ tí a ní lónìí. Ó ṣe é ṣe kí ó tó bọ̀ láti ọgọrùn ju ọdún tàbí ẹgbẹ́run ọdún sẹ́yìn. Ìyẹn súnmọ́ sí pé àwọn ìtàn àṣìjọ̀ ni ọ̀run. Ní ti ara mi, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ nítorí pé ó mú ṣù mọ́ Ọlọ́run. Nígbà tí mo bá wo bí ọ̀run ṣe tóbi tó, mo máa mọ̀ pé Ọlọ́run tó dá gbogbo yìí, ó tún lè tọ́jú ìgbésí ayé kékeré titẹ mi. Ó ń fún mi ní ìgboyà àti ìrètí. Ṣùgbọ́n lónìí púpọ̀ lára wa kò tọ fún, kò tún ń wo ọ̀run mọ́. A ń wo fóònù, tẹlifíṣàn àti kọ̀m̀pútà ju bí a ṣe ń wo ìràwọ̀ lọ. Mo fẹ gba yin ni iyanju pe lẹkan lẹkan ẹda gbogbo ìlú yìí sílẹ̀. Ẹ jáde síta ní alẹ́, ẹ wo ọ̀run, ẹ sì jẹ́ kó, ẹ sì jẹ́ kó bá yín sọ̀rọ̀. Ní ìpàrí mo fẹ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí pé, mo fẹ bere lẹ́ẹ̀kan sí pé ṣe o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bí o bá fẹ́ràn rẹ̀, ẹ má ṣe, ẹ má ṣe lẹ́, ẹ má ṣe ẹ lọ́pọ̀lọpọ̀. Bí o kò, bí ó kò bá ti, bí ó bá, bí, bí ó kò bá ti ṣí ẹ rí, bere lónìí. Wíwo, bẹ̀rẹ̀ lónìí. Wíwo àwọn ìràwọ̀ lè yí ìrònú rẹ padà. Ó lè fún ẹ ní ìtùnú àti ó lè jẹ́ kó mọ ìgbésí ayé dára ju bí a ṣe ń ṣe, bí a ṣe ń ro lọ.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Lára, lára gbogbo oúnjẹ tí a ní ní Yoruba, oúnjẹ kan tí mo fẹ́ràn gan ni àkàrà. Àkàrà jẹ́ oúnjẹ tí a máa ń sè láti inú ẹ̀wà tí a lò, tí a ti ń dín sínú òróró. Ó rọrùn láti sè, ó sì dùn gan. Ìdí tí mo fi fẹ́ràn àkàrà ni pé, kí ni pé ó dùn gan. Nígbà tí a bá sè àkàrà dáadáa, ó máa ń jẹ́ pẹlẹbẹ níta, ó sì máa ń rọ, ó tún máa ń rọ láàrín. Ni gbogbo ìgbà tí mo bá jẹ àkàrà, inú mi máa ń dùn gan. Elékèjì, àkàrà, àkàrà rọrùn láti rí. Ni agbègbè wa, ìyá àkàrà máa ń ní, máa ń jókòó ní ọ̀pọ̀ ọ̀nà, ní kúrò ní ilé tàbí ní àjà. Ni gbogbo àárọ̀, mo le ra àkàrà pẹ̀lú pap, pẹ̀lú àkàrà òyìnbó tàbí pẹ̀lú búrẹ́dì. Mo ń fẹ́ràn láti jẹ àkàrà pẹ̀lú ẹ̀kọ. Nígbà tí mo bá ti tú pap sínú awo, tí mo sì fi ṣe àkàrà sínú rẹ̀, ìtẹ́lọ́rùn tí mo máa ń rí kò ṣe sé ṣàlàyé. Àkàrà tútùn jẹ́ oúnjẹ tí a le jẹ ní àárọ̀, òwúrọ̀ tàbí nígbà tí, nígbà, nígbà tí ebi ń pa wá. Ní ìparí, mo fẹ́ sọ pé àkàrà ni oúnjẹ tí mo fẹ́ràn jù nítorí pé ó dùn, ó dára fún ara, ó sì rọrùn láti rí. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín fún àkókò tí ẹ fi eti sí mi.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá túmọ̀ sí pé a ń lo ara wa láti ṣiṣẹ́, láti rìn, láti sáré tàbí láti ṣe eré kan tí yóò mú ara wa lágbára. Mo tún máa ń ṣe ìdárayá lọ́pọ̀ ìgbà torí pé ó dára fún ìlera wa gan. Ni, kínni ìdí tí ìdárayá fi ṣe pàtàkì? Kí ni ìdárayá mú lá-- kín ni ìdárayá mú ara lágbára? Nígbà tí a bá ń ṣe ìdárayá, ẹ̀jẹ̀ wa máa ń sáré dáadáa, ọkàn sì máa ń síṣẹ́ dáadáa. Ẹlẹ́ẹ̀kejì, ìdárayá sì ń dín àìsàn kù. Ẹni tó ń ṣe ìdárayá, ìdárayá lọ́pọ̀ ìgbà kì í rọrùn fún àrùn láti kàn wọ́n. Ẹlẹ́ẹ̀kẹta, ìdárayá ó mú, kú ọkàn balẹ̀. Nígbà tí mo bá ń ṣe ìdárayá, inú mi máa ń dùn, ìbànújẹ́ sì máa ń kúrò lọ́kàn mi. Àwọn àpẹẹrẹ ìdárayá tí mo máa ń ṣe ní, tí sáré ní àárọ̀, rírin jìnnà, tíṣẹ́ bọ́ọ̀lù, rírin kéré ní àgbègbè wa. Mo sábà ń ṣe ìdárayá ní àárọ̀ ṣáájú kí n lọ, kí n lọ ṣíbí, kí n, ṣáájú kí n lọ ṣíbí iṣẹ́ tàbí ilé ìwé. Ó máa ń fún mi agbára ní, fún gbogbo ọjọ́. Ní ìparí, mo fẹ́ sọ pé gbogbo wa gbọdọ̀ máa ṣe ìdárayá torí pé ó ṣe pàtàkì fún ìlera ara àti ọkàn wa.

Ṣé o ti gún ọkọ̀ ojú omi rí? Ẹ̀kásàn mo fẹ́ sọ̀rọ̀ lórí ìbéèrè kan tó ràn láti bèèrè, ṣùgbọ́n tó lè mú ìrírí púpọ̀ wá. Ṣé o ti gún ọkọ̀ ojú omi rí? Ìtumọ̀ rẹ̀ ni pé, ṣé o ti ń rìn, o ti ń rìn lórí omi nínú ọkọ̀, bí ọkọ̀ ojú omi tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ omi tàbí ọkọ̀ ẹja. Nígbà tí mo kọ́kọ́ gbọ́ ìgbérè yìí, mo rántí pé omi jẹ́ apá pàtàkì nínú ayé wa. A ò ní, a ní odò, àdágún àti òkun. Àwọn ará ilẹ̀ Yorùbá láti, láti ìgbàanì tí, ìgbàanì tí ń lo omi fún ìrìnàjò, ọjà, ìpẹja àti ìbánisọ̀rọ̀ láàárín àwọn ìlú. Nígbà yẹn, ọkọ̀ ojú omi ní ọ̀nà kan ṣoṣo láti dé ibi tó kọ̀ sí ọ̀nà ilé. Ní ti ara mi, mo rántí ọjọ́ tí mo kọ́kọ́ gún ọkọ̀ ojú omi. Ọkàn mi ń fún, ọkàn mi kún fún ìbànújẹ́ díẹ̀ àti ìyálẹ́nu. Nígbà tí ọkọ̀ náà ń bẹ̀rẹ̀ sí ń rìn, omi, omi kọ̀lù ẹgbẹ́ rẹ̀, mo sì ń rí igbi omi yín ń wàká. Ìmọ̀lára náà dàjú pé kì í ṣe bí ìrìn lórí pópó. Ó jẹ́ ohun tó yàtọ̀ tó sì ń kó ìtura àti ìbànújẹ́ pọ̀ tira. Gígun ọkọ̀ ojú omi kì í ṣe ìrìnàjò lásán, ó tún ń jẹ́ kó, ó tún ń jẹ́ ẹ̀kọ́. Ó kọ̀ wa láti ní sùúrù nítorí omi lè rọ̀ tàbí lè lágbára. Nígbà mí ọkọ̀ lè dúró tàbí ìrìn lè pẹ́ jù bó ṣe yẹ, bó ṣe yẹ lọ. Nígbà yẹn, a kọ̀ láti faradà láti gba pé ayé kì í máa lọ bí a ṣe fẹ́ ní, bí a ṣe fẹ́ ní gbogbo ìgbà. Pẹ̀lú ìyẹn, ọkọ̀ ojú omi tún jẹ́ ànfàní fún ìṣòwò àti ìgbésí ayé. Ọ̀pọ̀ àwọn ẹrú, ẹrú ń rìn lórí omi láti orílẹ̀ èdè kan sí omi. Bí kò bá sí ọkọ̀ ojú omi, ọjà púpọ̀ kì yóò dé, ọjà púpọ̀ kì yóò dé ibi tí wọ́n fẹ́ dé. Nítorí náà, a lè sọ pé ọkọ̀ ojú omi jẹ́ ọ̀kan lára èrò, èrò pàtàkì tó ń dá ayé, àgbáyé pọ̀. Ní agbègbè wa ní Nàìjíríà, pàápàá jùlọ ní Lagos, ọkọ̀ ojú omi jẹ́ ọ̀nà kan tí ọ̀pọ̀ ènìyàn fi ń lọ síbi iṣẹ́. Díẹ̀ nínú wọn ń lo ọkọ̀ mí omi láti yàgò fún ìdáná ọkọ̀ lórí pópó. Èyí fi hàn pé ọkọ̀ ojú omi kì í ṣe ohun ìtọ́ lásán, ó tún jẹ́ apá ìgbésí ayé wa lọ́wọ́lọ́wọ́. Ní ìparí ìbẹ̀rẹ̀, ní ìparí ìbéèrè ṣe o ti gún ọkọ̀ ojú omi rí kì í ṣe pé ká sọ bẹ́ẹ̀ ni tàbí ká bẹ́ẹ̀ kọ́. Ó tún ń béèrè pé kín ni ìrírí rẹ̀, kín ni ó kọ nínú rẹ̀. Gígun ọkọ̀ ojú omi lè kọ́ wa nípa ayé, nípa òṣùúrù àti nípa bí a ṣe lè faradà ìpinnu tí a kò lè ṣàkóso.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímeèlì rẹ? Ní ayé òde òní, fóònù àti kọ̀ǹpútà ti di ọ̀rẹ́ wa. Ọ̀pọ̀ nínú wa máa ń ní, wọ́n a ní, wọ́n máa ń jí lójoojúmọ́. Ohun àkọ́kọ́ tí a máa ń tẹ ni láti ṣàyẹ̀wò ímeèlì. A fẹ́ má a fẹ́ mọ̀ bóyá ìròyìn tuntun kan wà, ìpilẹ̀ kan wà tàbí ìpè, ìpè, ìpè iṣẹ́ kan ti dé. Kò sí ìsòrò nínú èyí yìí ṣùgbọ́n ìṣòro lè bẹ̀rẹ̀ nígbà tí, tí a bá ń ṣàyẹ̀wò ímeèlì ju bo se yẹ̀ lọ. Díẹ̀ nínú wa, a máa ń ṣàyẹ̀wò ímeèlì wa ní, ímeèlì wa lẹ́, lẹ́ẹ̀mejì ní júlọ́ ogún tàbí bẹ́ẹ̀ lọ lọ́jọ́ kan. Ní gbogbo ìṣẹ́jú díẹ̀, a máa ń wo fóònù, a máa ń ti áàpù ímeèlì. Èyí lè jẹ́ kó ṣòro fún wa láti dojú kọ iṣẹ́ tàbí ẹ̀kọ́ wa dáadáa. Nígbà tí a bá ń fọkọ̀sì tán sí ímeèlì lójoojúmọ́, a lè gbàgbé pé ìgbésí ayé wa tún ní àwọn ohun mì tó ṣe pàtàkì bíi ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ àti àkókò ìsinmi. Ṣíṣe, ṣíṣe àtúnṣe bí a ṣe ń lo ímeèlì jẹ́. Ohun tó da, a lè pinnu pé a ò, a ò ní ṣàyẹ̀wò ímeèlì wa ní gbogbo ìṣẹ́jú. A lè yàn àkókò kan, bóyá lẹ́ẹ̀mejì tàbí lẹ́ta lọ́jọ́ kan láti ṣàyẹ̀wò gbogbo ìròyìn ni, ìròyìn wa ní ẹ̀kan. Nípa bẹ́ẹ̀, a máa ní àkókò púpọ̀ láti ṣí láti ka ìwé, láti ṣe iṣẹ́ lẹ́ẹ̀kan, ṣe iṣẹ́ dáadáa níbi iṣẹ́ àti bá àwọn ènìyàn sọ̀rọ̀ lójúkan. Pẹ̀lú ìmúlò tó da, ímeèlì jẹ́ ohun èlò tó ń rànwálọ́wọ́ gan. Ó lè jẹ́ kó rọrùn fún wa láti gba ìròyìn, kọ ìwé ránṣẹ́ àti bá àwọn olùkọ́ ọ̀gá tàbí ọ̀rẹ́ wa sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ rántí pé a ní láti ṣàkóso ímeèlì, kì í ṣe kí, kì í ṣe kí ímeèlì ṣàkóso wa. Ní ìparí, ìbéèrè ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímeèlì rẹ kì í ṣe pé ká, kì í ṣe pé kákan dá lóhùn pẹ̀lú nọ́mbà. Ó jẹ́ kí a ro jilẹ̀ nípa bí a ṣe ń lo àkókò wa. Bí a, bí a bá lo ímeèlì ní ìmúlò tó da, a lè jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ wa kì í ṣe ọ̀tá wa.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn ri? Ẹ káàbọ̀ gbogbo ènìyàn. Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ìrírí kan tó ṣe pàtàkì gan nínú ìgbésí ayé wa, ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú ìrìn. Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí? Tí ó bá ti rí bẹ́ẹ̀, ìwọ yóò mọ̀ pé ó yàtọ̀ pátápátá sí ọkọ̀ ayọ́kẹ́lẹ̀ tàbí kẹ̀kẹ́ ìrìn. Ọkọ̀ ojú ìrìn ń rìn lórí ìrìn pẹ̀lú agbára tó pọ̀. Ó sì ń gba ènìyàn lọ́rẹ́ ọ̀fẹ́ láti ìlú kan sí ìlú mìíràn ní kankan. Ìgbà àkọ́kọ́ tí mo rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn, inú mi dùn gan. Mo rí àwọn ènìyàn lọ́pọ̀lọ́pọ̀ láti orílẹ̀ èdè àti àṣà oríṣìíríṣìí. Diẹ bá ara wọn sọ̀rọ̀, díẹ̀ ká ìwé, díẹ̀ sì ń wọ fídíò lórí fóònù wọn. Ó dàbí pé ọkọ̀ ojú ìrìn jẹ́ ibi tí ayé kan ti padà pade. Ohun kan, ohun kan tó tún wúlò nípa ọkọ̀ ojú ìrìn ni pé ó yára ó sì dáàbò bo àyíká. Kò ń tún ẹf-- kò ń tú èéfín púpọ̀ bí ọkọ̀ ayọ́kẹ́lẹ̀. Torí náà ó ń rọ̀ wá lọ́wọ́ láti dín ìbàjẹ́ ayé kù. Ìyẹn tún mọ̀ sí pé nígbà tí a bá ń lo ọkọ̀ ojú ìrìn, a ń ṣe àánú fún ayé wa àti fún àwọn tí yóò wà lẹ́yìn wa. Pẹ̀lú ìrìnàjò ọkọ̀ ojú ìrìn, a tún ń kọ ìfaradà. Nígbà mìíràn a lè, a lè pẹ́ díẹ̀ ṣùgbọ́n a kọ bí a ṣe lè dúró kí a sì má ní ìṣuru. A tún ń kọ bí a ṣe lè bó lára ènìyàn, bó lára ènìyàn ká jẹ́ ẹni tó mọ́ra, ká sì bọ̀wọ̀ fún ayé àwọn mìíràn. Nítorí náà bí o, bí o, bí o, bí o, bí o kò bá ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí, mo gbàá, mo gbàoá ní ìyànjú pé ko gbéyànju, ko gbéyànju rẹ lọ́jọ́ kan. Kì í ṣe ìrìnàjò lásán ni, ó jẹ́ ìrírí tí yóò kọ́, yóò kọ́ ọ ní ọ̀pọ̀ ǹkan nípa ayé, nípa ènìyàn àti nípa ara rẹ.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ẹ̀ káàbọ̀ gbogbo ènìyàn, lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọjọ́ kan nínú ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù jùlọ. Bí ẹ ṣe mọ̀ ọ̀sẹ̀ ní ọjọ́ méje, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọjọ́ náà ni a máa ń fẹ́ràn dọ́gba. Ọjọ́ kan máa ń jẹ́ pàtàkì sì wá ju àwọn yòókù lọ. Fún mi, ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ni ọjọ́bọ̀. Ìdí ni pé ọjọ́bọ̀ jẹ́ ọjọ́ tí mo máa ń fi túrà díẹ̀ díẹ̀ lẹ́yìn gbogbo iṣẹ́ tí mo ṣe láti ọjọ́ àtìdẹ́ títí dé, títí dé ọjọ́rú. Ní ọjọ́ yẹn, mo máa ń rí i pé ara mi ti ń balẹ̀ nínú, inú, ara mi ti ń ba, inú mi sì ń dùn díẹ̀. Ní ọjọ́bọ̀, mo máa ń lo àkókò mi dáadáa. Ní òwúrọ̀ mo jí kíákíá, mo gbàdúrà, mo sì múra sí iṣẹ́ tàbí ilé ẹ̀kọ́. Nígbà tí mo bá parí, mo máa ń tún akọsílẹ̀ mi wò, mo sì ń ṣètò ohun tó máa, ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ tún jẹ́, ọjọ́bọ̀ tún jẹ́ ọjọ́ tí mo fi ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ jù lọ. Nígbà mi, a máa ń pé ara wa lórí fóònù tàbí a pàdé kalẹ̀ bá ara wa jọ̀. Ìbánisọ̀rọ̀ yìí, ìbánisọ̀rọ̀ yìí, yìí ń mú kí inú mi dùn, ó sì ń jẹ́ kí n rí i pé ayé kì í ṣe iṣẹ́ nìkan. Ohun mi, ohun mi tí mo fún fẹ́ràn nípa ọjọ́bọ̀ ni pé ó ń mú èsì ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú wá sí ọkàn mi. Nígbà tí mo bá rò pé ìsinmi ń bọ̀, inú mi má ń dùn sí i, mo sì ń rí i pé mo ti le gbádùn àkókò mi dáadáa. Ní ìparí, ọjọ́ tí a fẹ́ràn jù lọ ni ọ̀sẹ̀ kì í, kì í ṣe, ọjọ́, ọjọ́ tí a fẹ́ràn jù lọ ní ọ̀sẹ̀ kì í ṣe torí orúkọ rẹ̀ nìkan ṣùgbọ́n torí ohun tí a ń ṣe nínú rẹ̀. Bí a bá fi ayọ̀, ìmùlò àti ìfẹ́ kún ọjọ́ kan kọ̀ọ̀kan, gbogbo ọjọ́ lè jẹ́ ọjọ́ ayọ̀ fún wa.

Ṣé o mọ̀ bí a ṣe ń fọ̀on? Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí bí a ṣe ń lo fọ̀onù wa dáadáa. Fọ̀nù ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé wa. A fi ń bá ẹbí àti ọ̀rẹ́ sọ̀rọ̀, a fi ń kọ́ ẹ̀kọ́, a sì fi ń ṣiṣẹ́. Ni òwúrọ̀, ohun àkọ́kọ́ tí mo sábà n ṣe ni láti ṣàyẹ̀wò fọ̀onù mi. Mo wo àkíyèsí, mo ká, mo ka ìfiránsẹ́, mo sì ṣàyẹ̀wò ìpinnu ọjọ́ mi. Fọ̀nù máa ń ran mí lọ́ láti ṣètò àkókò mi dáadáa kí má bàjẹ́. Ṣùgbọ́n kì í ṣe gbogbo àkókò ni àyè ka máa lo fọ̀nù. Nígbà tí a bá wà pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́, ó da ka fi fọ̀onù sílẹ̀ díẹ̀ ka sì fojú kan ara wa. Ìbánisọ̀rọ̀ ojú ṣe ojú jẹ́ ohun tó ṣe pàtàkì gan fún ìbáṣepọ̀ wa. Mo tún mọ̀ pé a gbọdọ̀ lo, a gbọdọ̀ lo fọ̀nù pẹ̀lú ìmúlò. A gbọdọ̀ ya àkókò sí ìsinmi, sí kíkà ìwé, sí ìdárayá kì í ṣe kíkọ gbogbo àkókò wa sínú fọ̀onù. Bí a ṣe ń lo fọ̀onù dáadáa ni yóò pinnu bí ó ṣe ń rànwá lọ tàbí bí ó ṣe ń dá wa láàmú. Ní ìparí bẹ́ẹ̀ ni mo mọ̀ bí a ṣe ń fọ̀on. Ṣùgbọ́n mo tún ń kọ ara mi lọ́jọ́ ogbọ́n ńlá, ńlá bí mo ṣe lè lo fọ̀onù mi dáadáa kí ó lè jẹ́ ohun èlò tó ń kọ́ mi sí kì í ṣe ohun tó ń gbá àkókò mi lójú sàn.

Kí ni oúnjẹ tí ó fẹ́ràn jù? Ẹ̀káàbò gbogbo èèyàn, lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí oúnjẹ tí mo fẹ́ràn jù lọ. Gbogbo wa ní oúnjẹ tí inú wa máa n dùn si ju àwọn mìín lọ tí a ti máa n fẹ jẹ nígbà, nígbà gbogbo. Fún èmi, oúnjẹ tí mo fẹ́ràn jù ni iyán pẹ̀lú ẹ̀gúsi. Iyán jẹ́ oúnjẹ tí a ṣe láti inú isu, a sì fọ̀ títí dí pé o tutù dáadáa. Ẹ̀gúsi jẹ́, ẹ̀gúsi jẹ́ ọbẹ̀ tí a lè ṣe láti inú irúgbìn ẹ̀gúsí. Ẹ̀gúsi sì jẹ́ ọbẹ láti ṣà ṣe láti inú irúgbìn ẹ̀gúsí. A fi epo pupa, ata, àlùbọ́tà àti ẹran tàbí ẹja sínú ẹ̀. Ohun tí mo fẹ́ràn jù nípa iyán àti ẹ̀gúsí ni pé ó dùn. Nígbà tí a bá n jẹ, inú ẹ̀ máa dùn sí, ara mi sì máa n tutù. Ó tún jẹ́ oúnjẹ tí á fún ara ní agbára. Ó sì n jẹ́ kí n lè ṣíṣe dáadáa ní gbogbo ọjọ́. Ní ilé wa, ìyá mi máa n se ẹ̀gúsí dáadáa gan. Ó mọ̀ bí a se n fi ata, epo àti iyọ̀ sínú ìwọ̀n tó pé. Nígbà tí mo bá jẹ ẹ̀gúsí ilé, mo máa rántí pé ilé ni ìtùnú. Ṣùgbọ́n kì í ṣe pé mo kàn fẹ́, mo kàn fẹ́ oúnjẹ kan. Mo tún fẹ́ràn ìrẹsì pẹ̀lú stew, àmàlà pẹ̀lú ewédú àti poundo yam pẹ̀lú ọ̀gbọ̀nọ̀. Ṣùgbọ́n nínú gbogbo wọn, iyán pẹ̀lú ẹ̀gúsí ni mo fẹ́ràn jù. Ní ìparí, oúnjẹ tí a fẹ́ràn kì n ṣe torí adùn ẹni kan. Ṣùgbọ́n torí ìrántí àti ìmọ́lára tó mú wa. Fún mi, iyán pẹ̀lú ẹ̀gúsí mi, iyán pẹ̀lú ẹ̀gúsí rán ti mi, rán ti mi lé ìfẹ́ àti ìtùnú. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún fífi etí ì gbọ mi.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Etíkun jẹ́ ibi tí omi òkun, ibi tí omi òkun ti ń kọ́lù ilẹ̀, tí afẹ́fẹ́ tútù sì ń fẹ́, tí a sì le rí àlàáfíà. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn lọ sí etíkun gan an. Ni gbogbo ìgbà tí mo bá de bẹ̀, inu mi máa ń dùn, ọkàn mi á sì balẹ̀. Òhun ìgbí omi tí ń lù etíkun àti bí oòrùn ṣe ń ràn lórí omi, gbogbo rẹ̀ jẹ́ kí n gbàgbé gbogbo ìṣòro. Ni etíkun, mo máa ń rìn kiri lórí ìyànrín, mo sì máa ń wọ òkun tí kò lopin. Nígbà mi, mo máa ń jókòó ní ìsàlẹ̀ igi, mo sì máa ń ka ìwé tàbí gbọ́ orin. Ó jẹ́ àkókò tí mo fi ń ronú jinlẹ̀, tí mo fi ń tùn ara mi ṣe. Mo tún fẹ́ràn láti lọ sí etíkun pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí ẹbí. A máa ń ṣeré, a máa ń ya fótò, a sì máa ń jẹun papọ. Àwọn ìran tí a dá síbẹ̀ kì í gbàgbé rara ní ìparí. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn lọ sí etíkun torí pé ó ń fún mi ní ìsinmi, ayọ̀ àti ìmísí tuntun. Tí o bá ti lọ sí etíkun rí, o máa mọ ohun tí mo ń sọ. Tí o kò bá ti lọ, mo gbá ọ níyànjú pé ko gbiyànjú rẹ̀ lọ́jọ́ kan.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa iwẹ́, ìtọ́jú ara àti bí a ṣe lè pa ara mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń wẹ̀ lójoojúmọ́, ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ló mọ bí a ṣe yẹ kí a wẹ̀ dáadáa. Iwẹ́ kì í ṣe pé ká kan tú omi sórí ara wa nìkan; ó jẹ́ apá kan pàtàkì nínú ìlera wa. Nígbà tí a bá wẹ̀, ohun àkọ́kọ́ ni pé ká lo omi tó mọ́. Omi gbọdọ̀ jẹ́ kó dà jù pé kò ní ẹrúkú tàbí kò ní àrùn kankan. Lẹ́yìn èyí, a máa ń lo ọṣẹ. Ọṣẹ náà rán wa lọ́wọ́ láti yọ ìdọ̀tí àti kókóró àrun kúrò lórí ara wa. Nígbà tí a ti bẹ̀rẹ̀ sí wẹ̀, a gbọdọ̀ kọ́kọ́ wẹ orí wa. A lè lo ṣampúlu tàbí ọṣẹ tó dáa fún irun. A gbọdọ̀ fọ irun dáadáa kí ẹrúkú àti ìyọ kúrò. Lẹ́yìn èyí, a máa wẹ ojú, etí àti ọrùn. Lẹ́yìn náà, ayípadà sí apá ara yóò ku bíi aya, ẹ̀yìn, apá ìkún àti ẹsẹ̀. Gbogbo apá ara gbọdọ̀ rí omi àti ọṣẹ. A gbọdọ̀ fọ apá ìkókó, abẹ́ apá àti abẹ́ ẹsẹ̀ dáadáa nítorí pé ibẹ̀ ni ìdọ̀tí ọrùn máa ń kó jọ púpọ̀. Lẹ́yìn tí a bá fọ ara dáadáa, a gbọdọ̀ tú omi sórí wa kí gbogbo ọṣẹ kúrò. Kò dáa kí ọṣẹ kúrò lórí ara nítorí a lè fa iyọ̀ àti ìfarapa lórí awọ ara. Lẹ́yìn iwẹ́, a gbọdọ̀ lo aṣọ mímọ̀ tàbí tábíli láti nu ara wa. A kò gbọdọ̀ wọ aṣọ tí kò mọ́ lẹ́yìn tí a bá wẹ̀ nítorí ó tún máa mú wa di aláìmọ́. Iwẹ́ jẹ́ ohun pàtàkì nítorí pé ó ń jẹ́ kí ara wa mọ́, ó ń dín àrùn kú, ó sì ń jẹ́ ká ní ọrùn rere. Nígbà tí a bá mọ́, a máa ń ní ìgbọ́ràn dídùn sí ara wa àti tí máa ń ní ìgboyà láti bá àwọn ènìyàn mí sọ̀rọ̀. Nítorí náà, ìbéèrè ni pé, ṣe o mọ bí a ṣe ń wẹ̀ dáadáa? Kì í ṣe pé ká kan wẹ̀ nìkan, ṣùgbọ́n ká wẹ̀ pẹ̀lú ìmúlò ìmọ̀ àti ìtọ́jú ara.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Ní ayé wa lónìí, ẹ̀jẹ̀ jẹ́ ọ̀kan lára ohun tó n ṣe pàtàkì jùlọ nínú ìlera ènìyàn. Láìsí ẹ̀jẹ̀, ara wa kò lè ṣiṣẹ́ dáadáa. Ẹ̀jẹ̀ ló ń, ló ń ru oúnjẹ, omi àti atẹ́gùn lọ sí gbogbo apá ara wa. Nígbà mí ènìyàn lè ní ìṣòro tí yóò jẹ́ kó padà nù ẹ̀jẹ̀ púpọ̀, ẹ̀jẹ̀ púpọ̀ bí ajá kalẹ̀ àrùn, ìjàmbá ọkọ̀, àyọ́kẹ́lẹ́, ìbímọ tàbí iṣẹ́ abẹ. Nígbà bẹ́ ẹ̀jẹ̀ tí a bá ń fún, tí a bá ń fún lò lè gba ìrẹ, iye, iye, iye rẹ là. Mo rò pé fií fún ní ẹ̀jẹ̀ jẹ́ ìṣẹ́ àánú tó ga gan. Kò sí owó tí ó lè ra ìyẹ́ èeyàn ṣùgbọ́n ẹ̀jẹ̀ tí a bá ń fún ní lọ́fẹ̀ẹ́ lè jẹ́ kókó tó ń yí tó yí tán. Ẹni kan padà pátápátá nígbà tí mo bá gbọ́ pé ẹni kan lọ sí ilé ìwòsàn láti fúnni, fún ní ẹ̀jẹ̀. Inú mi máa ń dùn, dùn pẹ́. Inú mi máa ń dùn pé èyí ni ènìyàn tó mọ̀ pé iye ẹlòmíràn ṣe, iye ẹlòmíràn ṣe pàtàkì. Fi fúnni ní ẹ̀jẹ̀ kì í ṣe ohun tó le gan. Ní ìlànà ilé ìwòsàn, wọ́n máa ń kọ́kọ́ ṣàyẹ̀wò ẹni tó lè, tó fẹ́ fúnni. Wọ́n a ń wo ìlera rẹ̀, ìwọ̀n ẹ̀jẹ̀ rẹ̀ àti bóyá kò sí àrùn kankan tó lè jẹ́ kó léwu fún, tàbí fún ẹni tó máa gba ẹ̀jẹ̀ náà. Lẹ́yìn yẹn, wọ́n a ń gba ẹ̀jẹ̀ díẹ̀ kojú ohun tí a lè tún ṣe padà lọ́ọ̀rẹ́ lọ́ọ̀rẹ́. Ohun mi tó se pàtàkì ni pé fi fúnni ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ ń kọ́ wa ní ìfẹ́ sí ẹlòmíràn. Ó ran wa láti pé a kì í gbé ayé wa fún ara wa nìkan. A wà nínú àjọṣẹ̀ pẹ̀lú àwọn mìíràn. Ohun tí mo bá lè ní, ohun tí mo bá lè ní jẹ́ ìbùkún fún ẹlòmíràn. Nígbà tí mo bá ń fún ní ẹ̀jẹ̀, mò ń sọ pé mo ṣetán láti pín ohun tí mo mọ̀ ní. Kódà tí n kò bá mọ ẹni tí yóò gbà á. Ni orílẹ̀èdè Naij-- ní orílẹ̀èdè wa, Nàìjíríà àti ọ̀pọ̀ ibi mìíràn, ilé ìwòsàn sábà máa ń nílò ẹ̀jẹ̀ púpọ̀. Ọ̀pọ̀ ìgbà wọ́n á sọ pé a nílò ẹ̀jẹ̀, a nílò ẹ̀jẹ̀ kíákíá ṣùgbọ́n kò sí ẹni tó ti pèsè rẹ̀. Èlèyi jẹ́ ìṣòro ńlá. Ìdí inú tó, ìdí nìyí tí ó fi ṣe pàtàkì kí àwọn ènìyàn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kọ́ ara wọn sí fi fúnni ẹ̀jẹ̀ lọ́dọọdún. Mo tún fẹ́ sọ pé fi fúnni ẹ̀jẹ̀ kì í jẹ́ kó ṣe bẹ́rù bí àwọn ènìyàn kan ṣe rò. Ọ̀pọ̀ ìgbà ìbánujẹ́ tàbí ìbẹ̀rú ló ń dá wa dúró ṣùgbọ́n nítòótọ́ gbogbo ìlànà rẹ dá lórí ààbò àti ìtọ́jú. Lẹ́yìn tí o bá fúnni, wọ́n a, wọ́n a fún ọ ní omi, oúnjẹ díẹ̀ kí ara rẹ lè tún gba agbára. Ní ìparí, mo fẹ́ sọ pé bí a kò bá ti ń fúnni ẹ̀jẹ̀ rí, a lè bẹ̀rẹ̀ sí lọ lónìí. Kì í ṣe pé a ní láti ṣe ọlá tàbí lónìí gan an but ṣùgbọ́n a lè ṣe, a lè sọ nínú ọkàn wa pé ní ọjọ́ kan mo fẹ́ jẹ́ ẹni tó máa gba iye ẹlòmíràn là.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ẹ kú alẹ́ gbogbo yin. Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ohun tó wọ́pọ̀ gan lọ́rí ayé wa lónìí. Tan ìkíni lórí fóònù tàbí bí a ṣe ń pè é ní gẹ̀ẹ́sì “selfie”. Ìbéèrè tí à ń dá ni pé ṣe o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ní tèmi, bẹ́ẹ̀ ni. Mo máa ń tan ìkíni lórí fóònù lẹ́ẹ̀kọ̀kan. Kí ni ìdí? Nítorí pé fóònù, fóònù ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé wa. A fi ń bá ẹbí àti ọ̀rẹ́ sọ̀rọ̀, a sì ń fi kẹ́kọ̀ọ́, a sì ń fi ráyè gbádùn ayé. Tan ìkíni jẹ́ ọ̀nà tí a fi ń rí, tí a fi ń fi ara wa hàn, tí a fi ń pa ìrántí mọ́ àti tí a fi ń sọ ìtàn wa fún ayé. Àkókò kan wà tí, àkókò kan wà tí a bá dé ibi kan tó lẹ́wà gan, bí, bí ibi ìrìnàjò, ayẹyẹ, ilé ìjọsìn tàbí ìpàdé ọ̀rẹ́. Nígbà yẹn, a máa ń fẹ́ gbá àwòrán ara wa láti rántí àkókò yẹn. Tan ìkíni kì í ṣe pé ká, ká ń ṣe ìsọ́ra ara wa nìkan, ṣùgbọ́n pé ká dá ìrántí sílẹ̀ fún ọjọ́ iwájú. Ni ọjọ́ kan, a lè wo, a lè wo àwòrán yẹn padà a sì máa rẹ́rìn-ín, a sì máa rántí bí ayé ṣe rí nígbà yẹn. Síbẹ̀síbẹ̀, ó ṣe pàtàkì kí a máa bá a lọ́wọ́ jù. Diẹ lara wa má ń tan ìkíni lọ́pọ̀lọpọ̀. Dẹ́ bí wi pé a gbàgbé ayé gidi tó yí wa ká. A lè wà níbi ayẹyẹ ṣùgbọ́n a kì í, a kì í bá ẹniìyàn sọ̀rọ̀. Àkan, àkan wà igun tó dára jùlọ láti tan ìkíni. Èyí kì í dá nítorí pé ìgbésí ayé kì í ṣe àwòrán nìkan. Ibaṣepọ̀ pẹ̀lú ènìyàn ni ó ń ṣe pàtàkì jùlọ. Ohun mìíràn ni pé tan ìkíni lè fa, lè fa ìṣòro sí ara ẹni tí kò bá sọ́ra. Àwọn kan máa ń ṣe àfiwé ara, àfi ara wọn pẹ̀lú àwọn mii tí wọ́n rí lórí ìkànnì àwùjọ. Wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ro ní pé kí ni, kí ni ìdí tèmi kò fi rí bí i tí wọn. Èyí lè di ìgbọ́ràn, ìgbọ́ràn ara ẹni kú. A gbọdọ̀ mọ̀ pé gbogbo wa dára ní ọ̀nà tiwa. Nítorí náà, èmi náà ti, èmi náà ń tan ìkíni lórí fóònù mi ṣùgbọ́n mo ń ṣe pẹ̀lú ìmọ̀-ìmúlọ́kalẹ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Ìbéèrè yìí dájú pé ó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa lójoojúmọ́. Ọ̀pọ̀ ìgbà a máa ń ṣe oúnjẹ ju bó ṣe yẹ lọ bó ṣe yẹ kó rí lọ, lẹ́yìn náà a sì fi díẹ̀ sílẹ̀. Nígbà mí, àwọn ènìyàn kì í fẹ́ jẹ oúnjẹ tó kù nítorí pé wọ́n rántí pé kì í ṣe kì í ṣe tútù mọ́. Ṣùgbọ́n òótọ́ ni pé oúnjẹ tó kù lè jẹ́ ìbùkún tí ta bá mọ̀ bí a ṣe lè lo dáadáa. Ní ilẹ̀ Yorùbá, a kọ́ wa láti máa jẹ sófo oúnjẹ. A máa ń sọ pé "Oúnjẹ ní iyẹ́." Ìtàn yìí túmọ̀ sí pé oúnjẹ ní jẹ́ kó ṣe é ṣe fún wa láti gbé, láti ṣiṣẹ́, láti rọ̀. Nítorí náà, fífi oúnjẹ sílẹ̀ tàbí ju sọ́ọ̀nù láì jẹ́ dájú pé kì í dà. Bí a bá ṣe oúnjẹ, a gbọdọ̀ mọ iye tí a lè jẹ́, kí a sì fi sí iye tó kù pamọ́ dáadáa. Mo máa ń jẹ oúnjẹ tó kù ní ilé wa. Bí àpẹẹrẹ, tí a bá sè ìrẹsì lálẹ́, a lè tún jẹ́ ẹ ní òwúrọ̀. A lè fi ẹyin kún tàbí a lè gbóná díẹ̀ kí ó tún dùn bí i tútùn. Bákan náà, tí ìyá bá sè ọbẹ̀ púpọ̀, a lè pa ámọ́ sínú fíríjì, a tún lè jẹ ẹ lọ́jọ́ kejì. Èyí kì í ṣe pé a kú, ṣùgbọ́n ṣùgbọ́n ó ń fiyàn pé a mọ iye oúnjẹ àti owó. Jíjẹ oúnjẹ tó kù ń kó wa sí ìlera rere. Bí a bá jẹ oúnjẹ tó mọ́ tí a sì pamọ́ dáadáa kò ní bàjẹ́. Ṣùgbọ́n tí a bá fi sílẹ̀ láì bo mú ọ́, ó lè di àkóbá fún ara wa. Nítorí náà a gbọdọ̀ kọ́ bí a ṣe lè pa oúnjẹ mọ́ dáadáa, bí a ṣe lè fi sínú ìkòkò tó mọ́ tàbí sínú fíríjì kí kókóró à ń má bàjẹ́. Pẹ̀lú ìlera, jíjẹ oúnjẹ tó kù tún ràn wá lọ́wọ́ nípa ọrọ̀ ajé. Kílóde tí a bá ń jẹ gbogbo oúnjẹ tí a ti, a kì í ṣe aṣejù ìlera. A kì í tún nà owó mì lọ́jọ́ kejì láti ra oúnjẹ tútù nígbà tí a sì ní oúnjẹ tó kù. Ìyẹ́ tún mọ́ sí pé a ń fi owó pamọ́, a sì lè lo owó yẹn fún ohun mì tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ìwé tàbí aṣọ ìtọ́jú ilé. Ní ìparí, mo fẹ́ sọ pé jíjẹ oúnjẹ tó kù kì í ṣe àìlera tàbí àìní. Káàkàbe, ó jẹ́ fún àfihàn ìmọ̀lára rere, ìmúlọ́ gbọ́n àti ìtọ́jú ìgbésí ayé.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, ohun tí mo máa ń jẹ kì í jẹ ohun kan ṣoṣo. Ó máa ń yàtọ̀ sí ọjọ́ dé ọjọ́. Ṣùgbọ́n mo máa ń fẹ́ kí oúnjẹ òwúrọ̀ mi jẹ́ ohun tí yóò fún mi ní agbára àti ìmúlòkanlẹ̀, ìmúlòkanlẹ̀ fún ọjọ́ tuntun. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú omi gbóná, omi gbígbóná díẹ̀ tàbí omi tútù láti jẹ́ kí ara mi di dáadáa. Lẹ́yìn èyí, mo lè jẹ, mo lè jẹ àkàrà pẹ̀lú ẹyin. Àkàrà àti ẹyin jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn gan torí pé ó rọrùn láti pèsè. Ó sì ń fún mi ní agbára. Nígbà mi mo máa ń fi tábì, mo máa ń fi sí tábìlì coffee mu, pàápàá jùlọ tí mo bá ní, ní lọ sí ilé-ẹ̀kọ́ tàbí iṣẹ́. Ni ọjọ́ kan, mo lè yan ògì tàbí kókò. Ògì pẹ̀lú àkàrà tàbí pẹ̀lú mọ́ímọ́í ó jẹ́ ohun tí ó dùn gan. Nígbà tí mo bá jẹ ògì, mo máa, ó máa ń jẹ́ kí inú mi dùn. Mo tun máa rí pé ara mi ń duuduu Mo sì ń ní ìdunu. Mọ́ímọ́í náà kún fún èròjà tó dára fún ara. Torí náà ó jẹ́ kí n ní agbára fún, fún ìgbésí ayé ọjọ́ yẹn. Nígbà mi mo lè jẹ ìrẹsì òwúrọ̀ pẹ̀lú ẹyin tàbí pẹ̀lú ọbẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ènìyàn ló fẹ ìrẹsì ní òwúrọ̀. Ṣùgbọ́n èmi gan mo máa ń rí pé ó ń mú mi lóríṣiríṣi agbára. Ni ọjọ́ tí mo bá mọ̀ pé iṣẹ́ púpọ̀ lọ ló wà nínú, níwájú mi, mo máa ń yan oúnjẹ tí ó tóbi díẹ̀, tí ó tóbi díẹ̀ kí má bàá lọ́kàn pé ebi máa pa mí lọ́sàn-án. Nípa ẹ̀ṣọ́, mo tún fẹ́ràn láti jẹ ẹ̀ṣọ́ ní òwúrọ̀. Banana, ọ̀pẹ òyìnbó tàbí ọ̀pọ̀tọ́ jẹ́ ohun tí mo lè --ff, tí mo lè fi kún oúnjẹ òwúrọ̀ mi. Ẹ̀ṣọ́ ń ràn ara lọ ó sì ń jẹ́ kí i ní ìlera dáadáa. Nígbà tí mo bá jẹ ẹ̀ṣọ́, mo máa ń rí pé inú mi dùn. Mo sì ń lérò pé mo ti ṣe ohun rere fún ara mi. Ní kúrúkúrú, ni kúkúrú, ohun tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni àkàrà àti ẹyin, ògì pẹ̀lú mọ́ímọ́í, ìrẹsì pẹ̀lú ọbẹ̀ tàbí ẹyin, àti ẹ̀ṣọ́. Gbogbo wọn jẹ́ kí n ní agbára, kí n ti ṣe tí, kí n sì ṣètàn fún iṣẹ́, kí n sì ṣètàn fún iṣẹ́ ọjọ́. Mo máa gba pé ẹni tí ó bá jẹun dáadáa ní òwúrọ̀, ó jẹ́, ọ̀jo rẹ maa lọ dáadáa ju ẹni tí kò jẹun rárá.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ni gbogbo ayé, iṣẹ́ jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé ènìyàn. Ọ̀pọ̀ ènìyàn máa ń ṣiṣẹ́ láti ìrọ̀lẹ́ sí alẹ́ láti lè rí owó tí a fi ń tọ́jú ara àti ìdílé wa. Ṣùgbọ́n ìbéèrè ni pé wákàtí mélòó ni a yẹ kí a máa ṣiṣẹ́ lójoojúmọ́? Ni ọ̀pọ̀ orílẹ̀-èdè, àjọṣẹ́ ni pé ènìyàn máa ń ṣiṣẹ́ nípa wákàtí mẹ́jọ lọ́jọ́ kan. Ìyẹn súmọ́ sí pé bí a bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago mẹ́jọ àárọ̀, a lè parí ní ago mẹ́rin ìrọ̀lẹ́. Àkókò yìí jẹ́ kó, àkókò yìí jẹ́ àkókò tí ara àti ọ̀pọ̀lọ ènìyàn lè fara da láì bàjẹ́ sí ilérà. Ṣùgbọ́n ní ti gidi kì í ṣe gbogbo ènìyàn ní ti ṣiṣẹ́ wákàtí mẹ́jọ. Àwọn kan ti ṣiṣẹ́ wákàtí mẹ́fà, àwọn mìíràn lè ṣiṣẹ́ títí di wákàtí mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ. Àwọn oníṣọwọ́, àwọn àgbẹ̀ àwọn tàbí àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ara wọn tàbí sábà máa ń ṣiṣẹ́ pẹ́ jùlọ torí pé iṣẹ́ wọn kò ní àkókò tó dàjú. Ní ti tèmi, tí kára mi, mo máa ń ṣiṣẹ́ nípa wákàtí mẹ́-mẹ́wàá-mẹ́wàá lójoojúmọ́. Ni àkókò yẹn, mò ń lo àkókò mi dáadáa láti ṣe ohun tó ṣe pàtàkì jùlọ. Mo kọ́ ìmúlò lífe, mò ń kọ́ ìfọkọsìn, mo sì ń gbí Mọ́ran ara mi pé kí n má ba à jẹ́ sí ilérà mi. Ó ṣe pàtàkì kí a mọ pé iṣẹ́ púpọ̀ lé jùlọ lè fa ailérà. Bí a bá ti ṣiṣẹ́ ju àkókò lọ, a lè rẹ, a lè bínú rọrùn, a sì lè pàdánù ìfarahàn rere sí àwọn ènìyàn. Èyí ni ẹ́ ti, tí ó fi yẹ kí á ní ìsinmi kí a ká sùn dáadáa. Lẹ́yìn iṣẹ́ ọjọ́, ó da kí a rí àkókò díẹ̀ fún ara wa láti ká ìwé, láti gbọ́ orin, láti ṣeré tàbí láti bá àwọn tí ba fẹ́ràn sọ̀rọ̀. Gbogbo èyí rọ́ wa lọ́wọ́ láti jẹ́ kó rọrùn fún wa láti tún padà sí iṣẹ́ lọ́la pẹ̀lú agbára tuntun. Ní ìparí, mo fẹ́ sọ pé kì í ṣe iye wákàtí tí a fi ń ṣiṣẹ́ nìkan ló ṣe pàtàkì, ṣùgbọ́n bí a ṣe ń lo wákàtí yẹn dáadáa ni ó ṣe pàtàkì jùlọ. Bí a bá ṣètò àkókò wa dáadáa, a lè ṣiṣẹ́, a lè sinmi, a sì lè yọ̀.